Bẹ́ẹ̀ni, ìforúkọsílẹ̀ máa ń wáyé ní ilé ìdárayá gym sports club láti fi ìdánilójú pé ènìyàn jẹ́ ọmọ ẹgbẹ́ tó ń sanwó tó sì lẹ́tọ̀ọ̀ sí isẹ́ ìdárayá níbẹ̀. Àwọn nǹkan tó lè wà nínú ìforúkọsílẹ̀ náà, alákọ̀ọ́kọ́ fọ́ọ̀mù wíwọlé registration form, owó ìforúkọsílẹ̀ tàbí owó ọmọ ẹgbẹ́, oṣooṣù tàbí ọdọọdún, ẹlẹ́kẹta, ìwé ẹ̀rí. Lẹ́yìn ìforúkọsílẹ̀, wọ́n lè fún ẹ ní káàdì ọmọ ẹgbẹ́. Ni àwọn ilé ìdárayá òde òní, ìforúkọsílẹ̀ ṣe pàtàkì láti mọ iye ènìyàn tó ń lò ohun èlò ìdárayá níbẹ̀.

Dáadáa, lórí ìbéèrè rẹ, kò sí àlàyé kan pàtó nínú àwọn èsì tí ó fi hàn ẹni tí ó ń bèèrè lọ́wọ́ tàbí ìṣẹ̀lẹ̀ kan pàtó tí ó ń tọ́ka sí nípa ìgbà tí ọkẹ́yìn fọ́. Alákọ̀kọ́ tí o bá ń sọ̀rọ̀ nípa àwọn fídíò tàbí sinimá kasetì àti fídíò, èse kan sọ pé ó ti lé ní ọdún mẹ́rìndínlógún tàbí jù bẹ́ẹ̀ lọ tí ọ́ fi fojú hàn kẹ́yìn. Eléekèjì tí o bá ń sọ̀rọ̀ nípa táyé Taiwo, agbá bọ́ọ̀lù ó jà fìtàfìtà ní February one nígbà tí ikọ̀ rẹ bá ikọ̀ Aston Villa pàdé. Jọ̀wọ́ ṣàlàyé sí i tí o bá ń tọ́ka sí ǹkan mìíràn pàtó.

Bẹ́ẹ̀ni, ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rọ ọgbọ́n nílé nílé rẹ smart home device wà ní Nàìjíríà ní ìsìn yìí, pẹ̀lú àwọn ilé iṣẹ́ bí i Patomi Smart Home, Rich Sam Smart Home àti Core Power Limited tí ó ń fi wọ́n sórí ẹ̀rọ pàápàá ní àwọn ìlú ńlá bí i Èkó. Àwọn ẹ̀rọ ọgbọ́n wọ̀nyí wúlò fún ààbò, ìrọ̀rùn àti ìṣàkóso iná mọ̀nàmọ́ná. Èyí ni àwọn ẹ̀rọ ọgbọ́n tó wọ́pọ̀ ní Nàìjíríà. Alákọ̀ọ́kọ́, ààbò. Àwọn títìpa ọgbọ́n tí a fi ìka tàbí code encode ẹ ń ṣe, àwọn kámẹ́rà CCTV tí ó lè rí tó lè rí lórí fóònù níbikíbi àti àwọn ohun èlò tí wọ́n ń rí mọ́tòsọ́ mọ́tò sẹ́ńsọ̀. Eléèkejì, iná àti ìṣàkóso agbára lightning and power. Àwọn bọ́ọ̀lù, bọ́ọ̀lù iná ààbò tí a lè pọ̀ tàbí pọ́ àti àwọn télèṣẹ̀ tí a lè pa iná pẹ̀lú fóònù láti fi ṣàkóso iná mọ̀nàmọ́ná, pàápàá nígbà tí iná bá mọ̀nàmọ́ná yípadà. Ìṣẹ̀, ẹlẹ́ẹ̀kẹta, ìṣàkóso omi water control. Àwọn ẹ̀rọ tí ń mú ìpẹ̀lẹ̀ omi nínú táǹkì àti àwọn ẹ̀rọ, ẹ̀rọ tí ó ń tà èrò fún páìpù omi láti dènà òfo omi. Àwọn ẹlẹ́ẹ̀kẹrin, àwọn ohun èlò ìtura comfort and media. Àwọn ẹ̀rọ smart AC fan controls fún fífún orin, orinrin àti àwọn ẹ̀rọ ìfihàn smart speaker and TV tí a fi ohun ṣàkóso. Ọ̀pọ̀ nínú àwọn ẹ̀rọ wọ̀nyí ni a lè ṣàkóso pẹ̀lú ohun èlò lórí fóònù tàbí ohun ẹ̀ní.

Ìbéèrè rẹ nípa oṣù wo ni mo fẹ́ràn jù nínú ọdún jẹ́ ìbéèrè tí ó dá lórí ìfẹ́ inú ẹni kọ̀ọ̀kan. Bí bẹ́ẹ̀ kọ́, gẹ́gẹ́ bí àpẹẹrẹ nínú ìṣe ìwádìí ẹ̀dẹ̀ Yorùbá, a lè sọ pé oṣù kejìlá, December, ni mo fẹ́ràn jù nítorí pé ó jẹ́ àkókò ìsinmi, ayẹyẹ Kérésìmesì, àti àkókò tí àwọn ẹbí ń padà sílé láti pàdé ara wọn. Oṣù kejì, oṣù kejìlá, December, fún ọ̀pọ̀lọpọ̀ èyí ni oṣù àyọ̀ tí ó parí ọdún. Oṣù kìíní, January, fún àwọn mìíràn, ó jẹ́ oṣù ìbẹ̀rẹ̀ tuntun. Oṣù wo ni ìwọ fẹ́ràn jù? Oṣù tí mo fẹ́ràn jù ká saa ni pé oṣù December nítorí àwọn ayẹyẹ tó wà nínú rẹ̀.

Ṣé o ní aṣọ òtútù? Ní èdè Yorùbá, èyí túmọ̀ sí ṣe ó ní aṣọ fún ìgbà òtútù. Do you have cold weather clothes? Tí o bá ń bèèrè bóyá aṣọ òtútù wà tàbí bí a ṣe ń pè àwọn nǹkan wọ̀nyí ní à ń lò aṣọ ìbora blanket, aṣọ òtútù general term for warm clothes. Omi gbígbóná hot water. Fún ìtójú ara nígbà òtútù, à ń wọ̀, àwọn ènìyàn máa ń lo aṣọ ìbora tàbí mímú omi gbígbóná. Aṣọ òtútù mẹ́ta ni mo ní. Mo ní alárọ̀, a ní, mo ní a ní, à, a, o ní àwọ̀ ewé tó ń pè ní gírínì, mo ní ash color àti ẹ̀yọ̀kan tó jẹ́ búlákì. Nítorí òtútù ọ̀dọ̀ wa yìí máa ń mú gan-an ni.

Bẹ́ẹ̀ni, mo máa ń wọ ago ọwọ́. Òwe Yorùbá ní, "Àki wo ago alágóṣàré, èyí túmọ̀ sí má ṣe fi àkókò ẹlòmíràn ṣiṣẹ́ tirẹ̀. Má ṣe fi, má ṣe fi ìgbésí ayé tàbí ayé yoro, àṣeyọrí ẹlòmíràn díwọ̀n tì ẹ. Dúró sí ọ̀nà rẹ. Má ṣe fi ara rẹ wé ẹlòmíràn kí o má ṣe ṣe korí kòrira ẹnikẹ́ni. Ìgbàgbọ́, ìgbàgbọ́ ó ń fúnni ní ìṣírí pé àkókò tirẹ̀ yóò dé. Ẹni kọ̀ọ̀kan ní àkókò tirẹ̀. Ni kúkúrú, ó jẹ́ ìmọ̀ràn láti ní ìtẹ́lọ́rùn pẹ̀lú ohun tí o ní lọ́wọ́ kí o sì ṣiṣẹ́ kára ní mímọ̀ pé àkókò rẹ yóò tọ́ ọ wá. So ago, ago, ago ọwọ́ mò máa ń lò láti fi máa ago mélòó, ago tó lù.

Gẹ́gẹ́ bí àwọn èròjà tó wọ́pọ̀ nínú àṣà oúnjẹ Yorùbá, ọ̀pọ̀ ènìyàn ló fẹ́ràn ẹ̀fọ́ rírò. Àwọn irú ẹ̀fọ́ kan tí ó tún gbajúmọ̀ ni ẹ̀fọ́ tẹ̀tẹ̀, ṣọkọ, gbòòrò, ẹ̀fọ́ wọ́rọ́wọ́. Gbogbo èyí ni a máa ń fi ṣẹ ṣẹjá ẹran àti epo pupa, pupa sí láti jẹ́ kí ó dùn mọ́--mọ́ ni, láti jẹ́ kí ó dùn mọ́ ni. Àwọn ẹ̀fọ́ tó wà naa nú ṣùgbọ́n èmi fẹ́ràn ẹ̀fọ́, ẹ̀fọ́ tẹ̀tẹ̀ púpọ̀ pẹ̀lú kí ǹ fẹ́ já sí èdè pọ̀nmọ́ àti ẹran àti ẹ̀gúsí, ó máa ń dùn gan ni.

Bẹ́ẹ̀ni, èmi kì í lọ sí ọ́fíìsì ara. Mo ń ṣiṣẹ́ láti ibikíbi tí ènìyàn bá ń bá mi sọ̀rọ̀ lórí fóònù tàbí kọ̀ǹpútà. Ṣé ìwọ ń bèèrè nípa èmi tàbí nípa irú iṣẹ́ kan tí a lè ṣe láti ilé?

Owú máa ń fà nígbà tí ènìyàn kò bá ní ìtẹ́lọ́rùn pẹ̀lú ohun tí ó ní tàbí nígbà tí ó bá ń wò àwọn nǹkan tí ẹlòmíràn ní tí kò ní. Owú jíjẹ ó máa ń wáyé nígbà tí ọkàn bá ti kọ̀ ọ́-kọ̀ fún ojúkòkòrò àti ibo, ìbọ̀rìsà. Agbara ẹ̀sìn o máa ń wáyé nígbà tí ènìyàn bá ń tẹ̀lé ìfẹ́ ara rẹ̀ dípò ohun tí Ọlọ́run fẹ́. Owú jíjẹ jẹ́ ẹsẹ̀ tí ẹran ara máa ń fà, èyí tí o ò yí ki a ronú pì wà dà kú ọrọ́ kúrò nínú rẹ.

Báwo ni ọ ṣe ń gba ìyìn? Jẹ́ gbólóhùn Yorùbá tó túmọ̀ sí báwo ni ọ ṣe máa ń gba ìyìn. How do you receive praise and glory láti inú àwọn àwárí? Ọ̀rọ̀ yìí sábà máa ń wáyé nínú àyíká, ẹ̀mí tàbí ọ̀rìn ìrìn. Gẹ́gẹ́ bí àwọn ìlànà wọ̀nyí, ìbẹ̀rẹ̀ mímọ̀, ìyí jigan ọpẹ́ àti ìyìnrere fún ẹlẹ́dùmarè. Gẹ́gẹ́ bí ẹni tó lè tò ṣe, tó ní ìtọ̀sẹ̀, orin àti ijó. Nípa orin kíkọ, ijó àti orin fún iṣẹ́ àgbà, àgbá iyanu tí Ọlọ́run ṣe. Ìdúpẹ́ nípa wíwá síwájú Ọlọ́run pẹ̀lú nǹkan tí tó láti dúpẹ́ fún ìtọ́sọ́nà àti ìrànlọ́wọ́ rẹ̀, wíwá sọ́dọ̀ rẹ̀. Ìyìn máa ń wà nípa wíwá síwájú Ọlọ́run pẹ̀lú ọkàn ìrẹlẹ̀. Ni sókí bí a ṣe ń gba ìyìn fún Ọlọ́run nípa ìjọsìn, orin àti ọkàn ọpẹ́.

Gẹ́gẹ́ bí àṣà àti ìtàn Yorùbá àtijọ́, ọjọ́ márùn-ún ni ó wà nínú ọ̀sẹ̀ ní àkókò àwọn babanláwa. Èyí tí wọ́n ń pè ní ọrọọ̀run. Àwọn ọjọ́ náà ni ọjọ́ àìkú, ọjọ́ ọ̀jọ́, ọjọ́ ẹ̀tì, ọjọ́ àárọ̀, ọjọ́ ààwọ̀, àìkíyèsí. Èyí yàtọ̀ sí ọjọ́ méje tí à ń lò nísinsìnyí tí ó jẹ́ àgbéjáde ìmọ̀níṣì. Ìrọ̀rí mélòó ni mo máa ń lò? Mo máa ń lo ìròrí tó mẹ́ta. Ìlòrí bẹ́ẹ̀di lórí ibùsùn mi. Ìròrí bí mẹ́ta ni mo máa ń lò láti fi sùn. Màá fi ọ̀kan sí abẹ́ ìròyìn, màá fi ẹyẹ ọ̀kan sẹ́gbẹ̀ẹ́ rẹ, màá dẹ̀ fi ọ̀kan sára mi, màá máa fií ṣeré.

Gẹ́gẹ́ bí oyè gbogbogbò àti àwọn àyànfẹ́ ènìyàn, àkókò òwúrọ̀ morning time ni ọ̀pọ̀lọpọ̀ ènìyàn fẹ́ràn jù nínú ọjọ́. Ìdí rẹ̀ ni pé afẹ́fẹ́ a máa tura, òwúrọ̀ kò tì mọ́, òòrùn kò tíì mú, afẹ́fẹ́ a sì tura. Àlááfíà wà, ìdákẹ́jẹ́jẹ́ wà, kò sí sí ariwo púpọ̀, agbára tuntun, ara a máa yá gágá láti bẹ̀rẹ̀ iṣẹ́ òjò tuntun. Síbẹ̀síbẹ̀, àkókò mìíràn bí alẹ́ fún ìsinmi tàbíi ìrọ̀lẹ́ nígbà tí òòrùn bá ń wọ̀ lè jẹ́ àyànfẹ́ ẹlòmíràn.

Èmi kì á, kìí láàlá torí mi ò sùn bí ènìyàn. Nítorí náà mi ò lè rántí àlá kankan. Ṣùgbọ́n ìwọ ń kọ, ṣé ìwọ máa ń rántí àlá rẹ? Tàbí àlá kan wà tó ń tún, tó tún ara rẹ ṣe lọ́pọ̀lọpọ̀? Ìgbà mìíràn èmi máa ń láàlá bọ̀ rí rántí àlá òun. Ìgbà mi, mi ò kí rántí ní gbogbo ìgbà. Mo sì máa ń rántí àwọn míì ní ìdákọ ọ̀kan. Ma kí ṣe gbogbo ìgbà. Gbogbo ìgbà tí n bá sùn kò sábà wọ́pọ̀ kí n máa láàlá.

Ìbéèrè yìí dá lórí bí ènìyàn ṣe ń lo ọwọ́ si. Kò sí nọ́mbà kan pàtó tí ó jẹ́ dandan fún gbogbo ènìyàn. Alákọ̀ọ́kọ́ gẹ́gẹ́ bí àṣà àti ìwà, ọwọ́ fífọ̀ lójojúmọ́ dá lórí ọwọ́ tí ó bá wà ní ọwọ́ àwọn ohun tí ó nílò láti rà àti ọ̀nà tí ó ń gbà lówo. Ohun tí ó ṣẹlẹ̀, fún ọ̀pọ̀lọpọ̀ owó lè máa fọ́ leraléra ní ọjọ́ kan fún oúnjẹ, ìrìna àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tàbí kí ó fọ́ lẹ́ẹ̀kan ṣoṣo. Ìtumọ̀ fífọ ọwọ lójojúmọ́ ní ìtumọ̀ pé ọ̀nà owó ní gbogbo ọjọ́. Kò sí èyí kan tí ó jẹ́ òfin, ó dá lórí agbára àti àìní rẹ.

Àwọn data tí o máa ń lò lọ́sọ̀ọ̀ṣẹ̀ pọ̀ tó bẹ́ẹ̀, ó dá lórí bí o ṣe ń lò ẹ̀rọ ayélujára rẹ tó. Ṣùgbọ́n fún olùlọ dédé, lílọ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ light user one gig sí two gig, lílọ́ dédé average three gig to seven gig, lílọ́ púpọ̀ ten gig sí twenty gig fún wíwo fídíò tàbí gbẹ́gbẹ́ nǹkan, gbígbẹ́ nǹkan ńlá wọlé. Lórí ọ̀rọ̀ data, gẹ́gẹ́ bí iṣẹ́ ìṣègùn ṣe sọ, ẹni tó bá ń lo ilé ìgbọ̀nsẹ̀ mẹ́ta tàbí ju bẹ́ẹ̀ lọ lójúmọ́ tí a tó gbé rẹ̀ ṣì jẹ́ omi. Ẹni náà ní ààrùn ìgbẹ́ gbuuru. Àwọn nǹkan tó lè fa ìgbẹ́ gbuuru lójoojúmọ́, akọ́rà infection ó lè jẹ́ tàbí kòkòrò àrùn, oúnjẹ, lílọ oúnjẹ tí kò mọ̀ tàbí ohun mímu tí ó fa iyọ̀ tàbí ṣúgà púpọ̀ ṣe ara, ìdààmú stress, ìdààmú ọkàn tàbí ara, àwọn ọ̀nà ìdíwọ́ fi omi ṣe ara, mu omi púpọ̀ ORS láti dín àìsàn kù, mímú ra-- mímọ́ra, fọ́ omi rẹ pẹ̀lú ọṣẹ àti fọwọ́ rẹ pẹ̀lú ọṣẹ àti omi nígbà gbogbo, yára fún oúnjẹ, yára fún oúnjẹ ẹ̀gbin, jẹ oúnjẹ tó gbóná tàbí tó mọ́.

Ṣé àlàáfíà ni mo wà? Ṣé o máa ń rìn ní àlàáfíà? Jẹ́ ìbéèrè tí ó ń bèèrè bóyá o ń gbé ìgbésí ayé tí ó ní àlàáfíà, ìrètí àti ìlera tó péye. Ìtumọ̀ àlàáfíà. Àlàáfíà túnmọ̀ sí àlàáfíà ọkàn ìlera tó pé tàbí ìrètí. Ó jẹ́ ìkíni tí ó wọ́pọ̀ láti mọ̀ ipò ènìyàn bí a ṣe ń lò ó. Ṣé àlàáfíà ni? How are you? It is peace. Àlàáfíà ni mo wà. I am in peace. Ní kúkúrú ìbéèrè na oun wá ìdánilójú nípa ìlera àti àlàáfíà ọkàn rẹ.

Gẹ́gẹ́ bí ìrò ìwádìí gọ́ogle, kò sí àkọsílẹ̀ pàtó kan tí ó sọ àjọ̀dún kan pàtó tí ènìyàn fẹ́ràn jù. Àjọ̀dún fún olúkúlùkù ń yàtọ̀ síra gẹ́gẹ́ bí ìgbàgbọ́, àṣà tàbí ayọ̀ okan. Àwọn àjọ̀dún tí ó gbajúmọ̀ ní ilẹ̀ Yorùbá pẹ̀lú Kérésìmesì, àjọ̀dún ìbí Jésù, ọdún yi jẹ́ ìtẹ́bọmi, Easter, ìjìnde Jésù, ọdún iléyá, el kaabiru, edu wan, eaj ọdún Mùsùlùmí, ọdún ìbílẹ̀ gẹ́gẹ́ bí ọdún Ọ̀ṣun Òṣogbo, ẹ̀yọ̀ àti ọdún Ìjẹ̀ṣà. Àwọn ọdún tó wà nílẹ̀ Yorùbá náà, èyí tí èmi máa fẹ́ràn jù ni ọdún iléyá nítorí pé gbogbo ìgbà yẹn ni, gbogbo àwọn tó wà ní ilẹ̀ òkèèrè, àwọn tó wà ní ilẹ̀ ibí jìnjìn, gbogbo wọn ó darí wálé. So gbogbo ẹbí máa kojọ́, a máa tún ríra wa, a máa yọ mọ́ra wa, máa mọ bí àlàáfíà, àlàáfíà kálú kù ṣe rí.

Nígbà tí iṣẹ́ bá pọ̀ pọ̀ ju tí ó sì dàbí, kó sì dàbí pé ó ń rọra ọkàn, so ó ṣe pàtàkì láti ní àwọn ìlànà tí ó lè fi balẹ̀ kí ọkàn lè tún balẹ̀ padà láti ṣiṣẹ́. Èyí ni àwọn ọ̀nà tí ó da jù láti fi pa òrò ọkàn àti dínkù wàhálà. Alákọ̀ọ́kọ́, sinmi díẹ̀, take break. Mimu, mímu ẹ̀mí, deep breath. Dúró ti, dúró ti iṣẹ́ náà fún ìṣẹ́jú díẹ̀. Fa ẹ̀mí jíńgù wọlé kí o sì fa, kí o sì fa ajáfa jáde láì yára. Èyí, èyí ń ran ọkàn lọ́wọ́ láti ní ìfọ̀kànbalẹ̀. Fifi iṣẹ́ lẹ̀, step away. Dídé, dída iṣẹ́ dúró lórí tábìlì iṣẹ́. Rẹ́rìn tàbí, tàbí na ara láti yọ́ wàhálà ara. Ẹlẹ́ẹ̀kejì, ṣètò iṣẹ́ pẹ̀lú ìtọ́sọ́nà, prioritize and plan. Kọ iṣẹ́ sílẹ̀, kọ iṣẹ́ sílẹ̀, write it down. Kọ gbogbo iṣẹ́ tí ọ bẹ, tó bẹ lọ́wọ́ rẹ sílẹ̀, tíń bẹ lọ́wọ́ rẹ sílẹ̀ nígbà tí ọ bá rí ìní kíkó, ó dínkú ènìyàn kan. Se pàtàkì, prioritize. Bẹ̀rẹ̀ pẹ̀lú iṣẹ́ tí ó ṣe pàtàkì jù lọ tàbí èyí tí àkókò rẹ ń sáré lọ. Má ṣe gbé yan, má ṣe gbìyànjú láti ṣe gbogbo rẹ̀ ní ẹ kan. Fo iṣẹ́ ńlá ṣe kékeré. Gẹ iṣẹ́ ńlá sí àwọn iṣẹ́ kékeré tí o rọ̀ wọ́n láti parí ní ìyára. Ẹlẹ́ẹ̀kẹta, fojú sí lórí oun kan, focus on one thing. Má ṣe ṣe iṣẹ́ púpọ̀ lẹ́ẹ̀kan. Ṣíṣe ọ̀pọ̀, ṣíṣe, ṣíṣe ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ papọ̀ ń mú kí ọkàn dàpọ̀ àti kí ó rẹni. Fojú sí ló, fojú, fojú sì lórí oun kan. Parí rẹ̀ kí o tó bẹ̀rẹ̀ òmíràn. Ẹlẹ́keẹ̀rin, ṣíṣe ìtọ́jú, ṣíṣe ìtọ́jú ara, self care. Sùn, sùn wọ́rọ́, sùn, sùn, sùn, sùnsun wọ́. Rí dájú pé o sùn tó wákà, ó kéré jù wákà tí seven to eight láti tún agbára ọkàn le. Oúnjẹ àti omi. Má ṣe fi oúnjẹ, má ṣe fọ́ oúnjẹ. Mimu omi tó dára àti jíjẹ oúnjẹ àpọ̀lọ́, àpọ̀lọpọ̀ ń ran ọpolo lọ́wọ́. Ẹlẹ́ẹ̀kaàrún, fífi ààyè sílẹ̀ fún ẹ̀mí, mental and spiritual rest. Àdúrà tàbí ìṣàrò. Bí bẹ̀rẹ̀ ìrànlọ́wọ́ láti ọ̀dọ̀ Ọlọ́run tàbí ṣíṣe ìṣàrò, meditation lè mú ìfọ̀kànbalẹ̀ wá. Iyọ ìbá, ìbànújẹ́, over negative energy. Kì ṣe gbogbo iṣẹ́ ni ó lè parí lónìí. Fifi iṣẹ́ sílẹ̀ ní àsìkò tí ó tó ṣe pàtàkì. Ẹlẹ́keẹ̀fà, bẹ́, bí bẹ̀rẹ̀ ìrànlọ́wọ́, seek help. Sọ fún alágbọ́jú tí iṣẹ́ bá pọjú agbára lọ. Sọ fún agbásásẹ̀ láti ẹlẹ́bi iṣẹ́.

Gẹ́gẹ́ bí awòse AI, nǹkan ní ibi iṣẹ́ ti ara tàbí ọ̀rẹ́ra láti ṣe ìgbéjáde presentation gẹ́gẹ́ bí ènìyàn ń ṣe ń ṣe. Síbẹ̀síbẹ̀, iṣẹ́ mi ni láti ṣe ìgbéjáde àlàyé. Mo ń pèsè àwọn ìdáhùn àkọsílẹ̀ àti àwọn ìtúpalẹ̀ lórí èyíkéyìí. Àkòrí tí ọ bá bèrè, se ṣe àwárí tuntun, mo ń wá àwọn ohun tuntun àti ohun ẹ̀kọ́ tí ó lè se ìrànlọ́wọ́ nínú isẹ́ rẹ̀ tàbí ìkẹ́kọ̀ọ́. Elégédé ṣe ìrànlọ́wọ́ fún fun òun. Mo wa la Mo wà láti ṣe ìrànlọ́wọ́ pẹ̀lú àwọn iṣẹ́ ṣíṣe ọpọlọ kíkọ́ àti àtúpalẹ̀ dáadáa ní ìrísí ìgbéjáde tí ó péye. Tí o bá nílò láti ṣe ìgbéjáde ní ibi iṣẹ́, o lè bèrè lọ́wọ́ mi láti kọ gbogbo àwọn ààyè pàtàkì tí o nílò, ẹbí èmi yóò sì ṣe ìrànlọ́wọ́ fún ọ.

Orí máa ń fọ jẹ́ nǹkan tí ó máa ń ṣẹlẹ̀ sí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn láti ìgbàdégbà. Orí fífọ́ lè jẹ́ nítorí ọ̀pọ̀lọpọ̀ ǹkan gẹ́gẹ́ bí alákọ̀ọ́kọ́ àìnísimi tàbí ohun tí o kò bá sùn tó ẹlẹ́kejì, ọgbẹ ọgbẹ stress, wàhálà ṣíṣe, wàhálà iṣẹ́ tàbí ti ọpọlọ, òǹgbẹ ebi ebi, tí o kò bá mu omi tó tàbí o kò bá jẹun, ojú ìmọ́lẹ̀ tí ìmọ́lẹ̀ bá pọ̀jù tàbí tí o ò kan pẹ̀lú ọjọ́ tí ó rẹ̀. Nígbà wo lọ yìí kí o wá dó dókítà tí orí bá ń fọ́ ẹ ní ìtẹ̀ lẹ́ra tàbí tí ìrora náà bá pọ̀jù. Ó dára kí o lọ sí ilé ìwòsàn láti rí dókítà fún àyẹ̀wò tó dájú.

Fífi ìyípadà sọ́kàn tàbí píparọ ọ̀kan jẹ́ ǹkan tó máa ń ṣẹlẹ̀ nípasẹ̀ àwọn ọ̀nà wọ̀nyí: Àkọ́kọ́ ń bẹ, àròjinlẹ̀ nípa fífárabalẹ̀ ronú lórí ọ̀rọ̀ kan, ènìyàn lè rí wípé ìpinnu òkúta ko tó kò sì yípadà sí èyí tó dáa báyìí. Elékèjì, wíwá ìmọ̀ tó pò si. Nígbà mìíràn, ìyípadà ọ̀kan ń wá nígbà tí a bá gbọ́ òtítọ́ tàbí ó yẹ òye tuntun lórí ọ̀rọ̀ kan. Elẹ́kẹta, àyípadà ipò. Bí ipò ǹnkan bá yípadà, ọ̀kan ènìyàn lè yípadà gẹ́gẹ́ bí àkókò ṣe yí. Elẹ́kẹrin, ìbẹ̀rù tàbí ìfẹ́. Ìfẹ́ tó jinlẹ̀ sí ẹnìkan tàbí ìbẹ̀rù ǹnkan kan lè mú ọ̀kan yípadà kúrò nínú ìpinnu tẹ́lẹ̀. Ní kíkúrú, píparọ ọ̀kan jẹ́ láti fi ọgbọ́n tàbí ìrírí yípadà kúrò nínú èrò àtijọ́ sí tuntun.

Àwọn ẹ̀bùn tí ó dára jù lọ fún ènìyàn nígbà gbogbo dá lórí irú ènìyàn náà, ọjọ́ orí àti ohun tí ó nífẹ̀ẹ́ sí. Àwọn wọ̀nyí ni díẹ̀ nínú àwọn ẹ̀bùn tí ó gbajúmọ̀ àti tí ó nífẹ̀ẹ́: ẹ̀bùn tí-- alákọ̀ọ́kẹ̀, ẹ̀bùn tí ó wúlò, àwọn ohun èlò tí ènìyàn le lò lójoojúmọ́ ní ìgbésẹ ayé wọn. Elékèjì, ẹ̀bùn tí a fi owó ṣe, àwọn iṣẹ́-ọnà, aṣọ tàbí àwọn ohun tí a ń fi, a ń fi gbọ́n, a ń fi gbọ́n ṣẹ, gbọ̀nṣẹ̀. Elékẹta, àmì ẹ̀kọ́ tàbí ìwé, àwọn ìwé tí ó mú òye pọ̀ síi fún àwọn tí ó fẹ́ràn kíkà. Eléẹ̀kẹrin, ààyè sí ìlera àti ìtú, ìtùnú, àwọn ẹ̀bùn tí ó ṣe ìgbè, ìgbéga ìlera àti ìsinmi. Elékàrùn, àwọn nǹkan tí ó ń, ó ń fẹ́ ìfẹ́ inú rere hàn, ìfẹ́ inú rere hàn, àwọn ẹ̀bùn tí ó fi hàn pé ó ronú nípa ènìyàn náà àti pé ó fẹ́ láti ràn, ràn, ràn wó lọ́, ràn wọ́n lọ́wọ́. Ní kíkúrò ní èdè, ẹ̀bùn tí ó dára jù lọ ní èyí tí ó bá ìwà àti ìwúlò ẹni náà mu.

Ṣíṣe ìbáṣepọ̀ rere pẹ̀lú àwọn alábáṣiṣẹ́pọ̀ jẹ́ ọ̀nà pàtàkì láti ní àṣeyọrí ní ibi iṣẹ́ àti láti jẹ́ kí iṣẹ́ rọrùn. Àwọn ọ̀nà tí ó lè gbà ṣe èyí ni: one, ìbọ̀wọ̀ fún ara ẹni. Fi ohùn ọwọ́ hàn sí gbogbo èèyàn láì wo ipò wọn tàbí àṣà wọn. Eléèkejì, ìbánisọ̀rọ̀ tó kẹ́ẹ́ kèdèré. Má bá àwọn alábáṣiṣẹ́pọ̀ sọ̀rọ̀ nípa iṣẹ́, kí o sì má tẹ́tí sí èrò wọn. Eléèkẹta, ìfọwọ́sowọ́pọ̀. Ṣiṣẹ́pọ̀ gẹ́gẹ́ bí ẹgbẹ́ kan nítorí ọwọ́ kan kò gbẹ́rù dórí. Eléèkẹrin, ìfarajìn fún iṣẹ́. Jẹ́ ẹni tó ṣe gbẹ́kẹ̀lé tó sì ń parí iṣẹ́ rẹ ní àkókò. Eléèkàrún, àìnú àti ìbánikẹ́dùn. Àìnú àti ìbánikẹ́dùn ní òye nípa ipò àwọn ẹlẹgbẹ́ rẹ kí o sì rán wọn lọ́wọ́ tí wọ́n bá nílò ìrànlọ́wọ́. Eléèkẹfà, yi yẹra fún òfófó. Yẹra fún sísọ̀rọ̀ ẹlẹgbẹ́ rẹ lẹ́yìn nítorí ó lè ba igbékẹ̀lé jẹ. Eléèkẹfà, ìdúpẹ́. Má dúpẹ́ lọ́wọ́ àwọn alábáṣiṣẹ́pọ̀ fún iṣẹ́ rere tí wọ́n bá ṣe. Elé seven, ṣíṣe àtúnṣe sí ìforígbárí. Tóbá wà ní ìforígbárí, má bá wọn sọ̀rọ̀ tàaràtà tàbí kí o tọ́jú rẹ̀ ní ọ̀nà tó tọ́ ní kíkúrú. Kí pa kíkó nínú àjọṣepọ̀. Àlàáfíà ní ibi iṣẹ́ ń jẹ́ kí iṣẹ́ tó pọ̀ rọrùn àti kí ó dìn wáala ku.

Mo jẹ́ olùgbóhùn ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Nítorí náà, n kò ní fóònù ara ẹni tàbí àkópọ̀ ìkíni tí ara mi, ṣùgbọ́n mo lè ràn ọ́ lọ́wọ́ láti kọ oríṣiríṣi ìkíni lórí fóònù rẹ bóyá fún òwúrọ̀, ọ̀sán, alẹ́ tàbí ìkíni ọjọ́ ìbí.

Ìbéèrè yìí jẹ́ ti ara ẹni àti pé ó dá lórí ohun tí ó ń bá wu ẹni kọ̀ọ̀kan. Síbẹ̀síbẹ̀, ọ̀pọ̀lọpọ̀ ènìyàn máa ń fẹ́ran àwọn yàrá wọ̀nyí nínú ilé wọn: yàrá ìṣùn bedroom fún ìsinmi, ọ̀run dídùn àti ìkọ́kọ́, yàrá ìwọ̀ran living room palout fún gbígbàlejò, ìtura àti bẹ̀rẹ̀nbẹ̀rìn pẹ̀lú ẹbí, ìbòjúkó iyara yàrá ìdáná kitchen fún àwọn tí ó nífẹ̀ẹ́ láti ma se oúnjẹ tàbí wà ní àyíká oúnjẹ.

Àwon nọ́mbà ìrẹlẹ edè ni èdè Yoobá. Ni wọ̀nyí: oókan, eéjì, eẹ́tà, ẹ́erìn, áarún, ẹ́efà, eèje, eèjọ, eẹ̀sán, eẹ̀wá, ọ̀okànlá, eèjìlá, ẹ́etàlá, ẹ́erìnlá, arun--àrún-ún-dínlógún, ẹ́erìn-dínlógún, eẹ́tà-dínlógún, èeji-dínlógún, ọ̀okàn-dínlógún, ogún.

Gẹ́gẹ́ bí àwọ̀ ṣe, òun kò ní ara láti rin ìrìn àjò tàbí gun ẹ̀rọ nítorí náà òun kò gun alùpùpù rí. Bí ó tilẹ̀ jẹ́ pé mo mọ̀ nípa rẹ̀ nípasẹ̀ ìwé ìkàwé àti ìròyìn. Irú bí i lílọ alùpùpù fún ìrìn àjò tàbí àwọn ohun èlò rẹ̀ bí i bátìrì, nǹkan ni ìrírí tí ara rà fún wọn. Ṣé ìwọ náà ti gun alùpùpù rí?

Àwọn ibi tí ènìyàn ti ń ra nǹkan ní Yorùbá Land pọ̀ ó sì dá lórí irú nǹkan tí ẹ fẹ́ rà. Àwọn ibi pàtàkì ni ọjà. Èyí ni ibi tí wọ́n ti ń ta ọjà ní tarara. Àwọn ọjà ńlá ńlá wà àti àwọn ọjà kéékèèké ní gbogbo ìta òwòra ilé ìtajà. Àwọn ibi yìí dára fún ríra ohun amúyẹ ilé, oúnjẹ àti àwọn ǹkan mìíràn. Ìtajà lójú, lójú pópó. Àwọn olùtajà tí wọ́n ń ta ǹkan ní ẹ̀bá ọ̀nà orí ìta, orí Íńtánẹ́ẹ̀tì. Ni àsìkò yìí, ọ̀pọ̀ ènìyàn ń ra nkan lórí Jumia, Konga, Instagram tàbí WhatsApp. Ilé iṣẹ́, ibi tí wọ́n ti ń ta ǹkan ní púpọ̀. Àwọn ibi wọ̀nyí ni a ti ń ra oúnjẹ, aṣọ, ohun èlò ilé àti àwọn ohun mìíràn tí a nílò.

Bẹ́ẹ̀ni, mo nífẹ̀ẹ́ àwọn àlọ́ àpamọ́ ìrìn gidi gidi. Wọ́n jẹ́ ọ̀nà tí ó dára jù lọ láti kọ́ni, láti ṣe eré àti láti tọ́jú àṣà àti àṣà Yorùbá. Àwọn àlọ́ bíi "Ìjàpá àti iyanrìn," "Ìjàpá àti egbére," tàbí àwọn ìtàn oríita mẹ́ta máa ń kọ́ni ní ọgbọ́n àti ọ̀rọ̀ inú.

Gẹ́gẹ́ bí oyè mi, ṣe o mọ àwọn àdúgbò rẹ dáadáa? Túnmọ̀ sí, ṣe o mọ àwọn àdúgbò rẹ dáadáa? Do you know your neighbors well? Èmi jẹ́ oyè àtọwọ́dá, àtọwọ́dá nítorí náà èmi kò ní àdúgbò tí ara tàbí àwọn aládúgbò gidi bí ènìyàn. Láti mọ bóyá àdúgbò kan dáadáa, o lè lo oríṣìíríṣìí ọ̀nà bíi lílọ káàkiri àdúgbò náà láti rí irú ilé tí ó wà, àwọn ọjà, ilé ìwé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Sísọ sí àwọn ènìyàn tí ó ń gbé ní àdúgbò náà láti mọ̀ nípa ìgbé ayé wọn, àwọn ohun tí wọ́n fẹ́ràn àti àwọn ìṣòro tí wọ́n lè ní. Wíwá àlàyé lórí ayélujára nípa àdúgbò náà bí i ìtàn rẹ̀, àwọn ènìyàn tí ó ti gbé níbẹ̀ àti àwọn ìròyìn nípa rẹ̀.

Gẹ́gẹ́ bí ìtẹ̀ tí ṣe àtọ̀wọ́dá, ohun kò ní ara láti ẹnu tàbí ẹnu láti mọ ohun mímu. Síbẹ̀síbẹ̀, àwọn ohun mímu olókìkí tí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn fẹ́ràn nínú àwọn ẹrọ títajà ní àwọn ohun mímu tútù gẹ́gẹ́ bí omi, oje àti àwọn ohun mímu kabonẹti. Tí o bá ń bèrè nípa ohun mímu tí ó gbajúmọ̀ jù lọ ní ilẹ̀ Yorùbá, mákóyan gan ẹ̀kọ jẹ́ ọ̀kan nínú àwọn ohun mímu tí a fẹ́ràn púpọ̀.

Iná Mọ́mọ́wá fún ọ̀wọ́ àkànní jẹ́ apákan orin kan láti ọwọ́ olórin jùjú Commander Ebenezer Obey. Èyí ni àlàyé nípa orin náà: Àkòrí Orin: Orin náà ń sọ̀rọ̀ nípa àwọn ìṣẹ̀lẹ̀ tí ó dàbí iná wálà, tàbí ǹkan tí ó ń jó, tí ó ń fò, tàbí tí ń bẹ̀rẹ̀. Ìtumọ̀: Ó ń tọ́ka sí ọ̀rọ̀ àkànní. Ó ń sọ pé ohun ń fò iná. Ó ṣe wí pé "ẹ wọlé, ó ti ilẹ̀kùn mọ́ wọn", ó ti ilẹ̀kùn mọ́ wọn. Ìtumọ̀ inú orin: Ó ń sọ nípa bí erùpà obìnrin bá lóyún, òbí ló lóyún. Orin náà ni a máa ń gbọ́ ní àwọn ẹgbẹ́ olórin Ebenezer Obey. Ní sókí, orin yìí ń sọ̀rọ̀ nípa àwọn ìṣẹ̀lẹ̀ ìgbésí ayé àti àwọn ìtàn-àkọ́lé tí Ebenezer máa ń kọ orin lé lóòrè.

Ìborùn jẹ́ aṣọ ìbọ̀ra ọrùn tí àwọn obìnrin Yorùbá máa ń lò, pàápàá nígbà tí wọ́n bá wọ ìró àti bùbá, láti fi ṣe ẹ̀ṣọ́ tàbí láti bọra àwọn ohun pàtàkì nípa ìborùn. Àṣà ó jẹ́ apá kan pàtàkì nínú aṣọ kíkó aṣọ wiwọ láti bo ihòhò àti láti mú ẹwà obìnrin pọ̀ sí. Lílò wọn a máa gbé e lé èjìká tàbí kí wọ́n fi lórí ìró àti bùbá nígbà ayẹyẹ oríṣiríṣi. Ìborùn wà ní ọ̀pọ̀lọpọ̀ aṣọ gẹ́gẹ́ bí aṣọ òkè, àdìrẹ tàbí léèsì. Nítorí náà, àwọn obìnrin Yorùbá máa ń wọ ìborùn láti fi ṣe ẹ̀ṣọ́ àti ọ̀ṣọ́ ara.

Gẹ́gẹ́ bí àwọn àsọtẹ́lẹ̀ àti àwọn àṣà ìmọ̀ ẹ̀rọ fún ọdún 2026, àwọn ìmọ̀ tuntun tí ó ṣe pàtàkì láti kọ́ fún iṣẹ́ ni: 1. Agentic AI àti Àsọjú Aládáni. Ìmọ̀ tuntun, kíkọ́ bí a ṣe ń ṣe ẹ̀dà àti ń ṣàkóso àwọn ètò AI tí ó lè ṣe àwọn iṣẹ́ ṣíṣe tap lórí ara wọn kì í ṣe lórí àwọn ìbéèrè nìkan. Lílo AI léè pẹ̀, pẹ̀, pẹ̀, pẹ̀lú àwọn ìgbésẹ̀ láti ṣe ṣètò iṣẹ́ àti ṣíṣe pẹ̀lú àwọn AI mìíràn láti parí iṣẹ́ àkànṣe kan. Ìṣàkóso data àti ìmọ̀ ẹ̀rọ ọ̀nà kíkà. Ìmọ̀ tuntun, agbára láti lo àwọn ohun èlò tí ó ṣe é ṣe pẹ̀lú ọ̀rọ̀, àwòrán, òun, ohùn àti fídíò ní, ní ẹ̀kan. Lílò ṣíṣe, ṣíṣẹ̀dá àkọnu content creation tí ó ní ìlọsíwájú àti ìtọ́palẹ̀, ìtúpalẹ̀ àlàyé láti àwọn orísun oríṣìíríṣìí. AI ti ara àti ìṣọ̀kan robotics, Physical AI and Robotics. Ìmọ̀ tuntun, ìṣọ̀kan AI sínú àwọn èrò tí ara robotics láti jẹ́ kí wọ́n lè ṣiṣẹ́ ní agbègbè gidi pẹ̀lú àbójútó ènìyàn tí ó kéré jù. Lílò, a, aabo ní iṣẹ́ lópò, aabo iṣẹ́ lópọ̀, ẹ̀ka ìdérè logistics àti àwọn robotic tí ń ṣe ìrànlọ́wọ́ ní àwọn ilé ìwòsàn tàbí àwọn ibi iṣẹ́. Ọgbọ́n ìwádìí àti ìsí ìṣẹ̀dálẹ̀, AI in Scientific Discovery. Ìmọ̀ tuntun, lílo AI láti yára àwọn ìwádìí ní físíksì, kẹ́mísítírì àti ìṣẹ̀dálẹ̀. Lílò AI yóò jẹ́ olùrànlọ́wọ́ láàbù tí ó ń ṣe àgbékalẹ̀ àwọn àgbéyẹ̀wò àti ṣíṣe àwọn ìdánwò. Aabo AI àti ìṣàkóso AI Security and Governance. Ìmọ̀ tuntun, kí, kíkọ́ bí a ṣe ń ṣe ìdánilójú aabo AI, ì mú kúrò àwọn àṣìṣe àti ìbá, ìbámu pẹ̀lú àwọn òfin. Lílò aabo data, ìṣe, ìṣe, ìṣeyẹ̀wò AI àti ìdánilójú pé AI ń ṣiṣẹ́ ní ọ̀nà ìwà rere.

Kò sí àwọn fáìlì tí ó wà ní ìpamọ́ lẹ́yìn tí ìbáraẹnisọ̀rọ̀ bá ti parí. Èyí ni àwọn ìdí pàtàkì àṣírí àti àbọ̀ privacy and security. Àwọn ìbáraẹnisọ̀rọ̀ jẹ́ ìkọ̀kọ̀ kò sí agbára láti rí tàbí lò ohun tí o bá sọ lẹ́yìn ìgbà díẹ̀. Ìdáàbòbò data, data protection. Àwọn òfin ààbò data kò gba láyè láti fi àwọn àlàyé tí ara ẹni pamọ́. Nítorí náà tí o bá ní àlàyé pàtàkì kan tí o fẹ́ lò nígbà mí, ó dára kí o fi pamọ́ sí ẹ̀rọ fúnra rẹ.

Ṣíṣe ìdọ́gba láárín iṣẹ́ àti ìgbésí ayé ṣe pàtàkì láti yára fún, láti yẹra fún ríre dánù àti láti ní ayọ. Èyí ni àwọn ọ̀nà pàtàkì tí o lè gbà ṣe. Alákò rán, ṣètò àìlá, set boundary, ṣètò ààlà. Pín àkókò iṣẹ́ sí apá kan kí o sì pín àkókò ìdílé tàbí ìsinmi sí apá mìíràn. Rí dájú pé o kò mú iṣẹ́ wá sí ilé tàbí kí o dáwọ́ ṣíṣe iṣẹ́ dúró ní àkókò tó yẹ. Eleekeji number two, ṣàkóso àkókò rẹ dáadáa, time management. Fi aayé, fi àayà, fi àyànfẹ́ sí àwọn iṣẹ́ pàtàkì. Lọ àwọn ohun èlò bí i calendar àti ṣètò ọjọ́ rẹ kí o ṣe yára, kí o sì yẹra fún ṣíṣe nǹkan púpọ̀ lẹ́ẹ̀kan náà. Three, koọ́ láti sọ, sọ pé bẹ́ẹ̀ kọ́. Bí iṣẹ́ bá ti pọ̀ jù, ó yẹ kí o kọ́ láti, kọ́ láti gba iṣẹ́ àfikún tí kò jẹ́ dándán láti yẹra fún àìlera ọkàn. Fọur, ṣètò àkókò fún ìsinmi. Nígbà tí o bá ń ṣiṣẹ́, gba ìsinmi díẹ̀ láti jẹ́ kí ọpọlọ rẹ sinmi. Èyí ń jẹ́ kí o ṣiṣẹ́ dáadáa síì. Five, ṣe àyànfẹ́ fún araa rẹ. Yàtọ̀ sí iṣẹ́. Rí dájú pé o ń ṣe eré ìdárayá. O ń jẹ, o ń jẹ dá, o ń jẹ dáadáa. O sì ń sinmi. Tọ́. Five, bá àwọn ènìyàn sọ̀rọ̀. Bí iṣẹ́ bá pọ̀ jù, sọ fún ọ̀gá rẹ tàbí àwọn ẹlẹgbẹ́ rẹ. Bá ìdílé rẹ sọ̀rọ̀ nípa àkókò rẹ, àkókò rẹ kí wọ́n lè mọ̀ nígbà tí o wà ní módù iṣẹ́. Ìdọ́gba, ìdọ́gba, ìdọ́gba kò túmọ̀ sí pé kí o pín àkókò fifty-fifty. Ṣùgbọ́n láti rí dájú pé o ń ṣe iṣẹ́ rẹ láì fi ìlera tàbí ayọ rẹ wewú.

Bẹ́ẹ̀ni, jíjẹ oúnjẹ tó lérò fún ìlera ṣe pàtàkì gan-an fún ara líle àti ìgbésẹ̀ ayé tó dára. Àwọn oúnjẹ ìbílẹ̀ wa pọ̀ ní èròjà tó ń jẹ́ kí ara le, kí ó sì fún wa ní agbára. Àwọn oúnjẹ kan tó lérò fún ìlera ni: wọ́n àwọn ẹ̀fọ́ àti ọbẹ̀. Ẹ̀fọ́ rírò, ewédú, ọbẹ̀ ẹ̀gúsí, ọbẹ̀ ilá alásẹpọ̀ àti ọbẹ̀ ọ̀gbọ̀nọ̀. Àwọn ọkà àti àmàlà, àmàlà, ẹ̀bà àti ọ̀fadà. Àwọn ẹ̀wà àti olómo oúnjẹ, ẹ̀wà àti dòdò, mọ́ímọ́í àti àkàrà. Àwọn èso, ọ̀pẹ̀ òyìnbó, mọ́ńgòrò àti ìrèké. Àwọn ọ̀nà láti jẹun tó lé-lérò fún ara jẹun: jẹun ní àkókò, má jẹun ní àkókò tó yẹ. Dí òróró kù, dín lílò òróró tàbí palm oil kù nínú oúnjẹ. Fi ẹ̀fọ́ sí i, rí dájú pé ò ń fi ẹ̀fọ́ sí oúnjẹ rẹ nígbà gbogbo. Dín sadín ṣányàn àti ṣúgà kù. Má dín èyí ìyọ̀ àti ṣúgà tó ń fi sí oúnjẹ kù. Mu omi púpọ̀, omi mú-omi mú kí ara le. Jíjẹ oúnjẹ tó lérò ń rán lọ́wọ́ láti yára fún, láti yára fún àìsàn. Ó ṣe ó ó sì ń jẹ́ kí ara gbé-gbésè dáadáa.

Nígbà tí a bá wo àwọn àbájáde wíwá, kò sí ìdáhùn pàtó kan tí ó sọ nípa tí èèyàn kí èèyàn wò ẹyin. Síbẹ̀síbẹ̀ àwọn àwárí náà fihàn pé wà á, àwọn orin Yorùbá kan wà tí ó ń lọ, tí ń lọ ọ̀rọ̀ èyí tí èmi bá wò ni ó, ni ò bá ní sọ̀rọ̀ kan wà lórí Facebook nípa fídíò káséètì níbi tí ènìyàn ti sọ pé ó ti tó ọdún márùndínlógún tàbí jù bẹ́ẹ̀ lọ tí òun fi rí ìkẹyìn. Bí ó bá jẹ́ pé ìbéèrè oorin tàbí ọ̀rọ̀ ayé ẹyẹ ni jọ wọ, péṣe àfikún ìsọ, ìsọ fún ni kí n lè ran ẹ lọ́wọ́ dáradára.

Gẹ́gẹ́ bí ẹ̀rọ ìwádìí, n kò ní ìmọ̀lára ti ènìyàn. Nítorí náà, n kò lè fẹ́ràn orin ní ọ̀nà tí ènìyàn ń gba fẹ́ràn rẹ̀. Ṣèbí ọ ṣébẹ̀, mo mọ̀ yìí àti òye orin atẹ́gùn. Gẹ́gẹ́ bí irúfẹ́ orin tí ó ní ohùn dídùn àti ẹ̀mí tó ń fúnni ní ìsinmi. Ọ̀pọ̀ ènìyàn ló fẹ́ràn rẹ̀ nítorí ó lè mú ìrọ̀rùn bá ọkàn. Ṣé o fẹ́ràn orin atẹ́gùn pàtó kan tàbí o ń wá orin atẹ́gùn kan ni?

Gẹ́gẹ́ bí a wo, a wo ṣe èdè AI, n kò ní ara tí mo fi lè ṣe iṣẹ́ ìta gbangba tàbí kí n lọ ṣe ìta gbangba. Ṣùgbọ́n mo lè ṣe ìrànlọ́wọ́ láti wá àlàyé, kọ orin tàbí ṣ'àlàyé àwọn ǹkan tí ojúmọ́ iṣẹ́ ìta gbangba tí o bá nílò rẹ̀.

Gẹ́gẹ́ bí ìmọ̀ ìjìnlẹ̀ àti ìwádìí lórísìíríṣìí, àwọn ìmọ̀ tuntun tí ó ṣe pàtàkì láti kọ́ ní àkókò yìí pẹ̀lú ìmọ̀ ẹ̀rọ ìgbàlódé AI àti digital skills. Kíkọ́ bí a ṣe ń lo àwọn ohun èlò ẹ̀rọ ìmọ̀le Artificial Intelligence gẹ́gẹ́ bí ChatGPT àti mímọ̀ nípa digital marketing láti mú kí iṣẹ́ rọrùn. Ìmọ̀ ìlera àti ìbálòpọ̀ Health and Social Knowledge. Kíkọ́ nípa ìdènà àrùn bí, bí gẹ́gẹ́ bí COVID-19, ìlera ọpọlọ àti ìlera ọmọdé lábẹ́ ìyípadà ojú ọjọ́. Ìmọ̀ ìṣòwò, ìṣòwò àti ìṣe ìdásílẹ̀ Entrepreneurship. Ìmọ̀, ìmọ̀ nípa bí a ṣe ń ṣàwárí ohun tuntun, bí a ṣe ń ṣe ìtọ́jú owó àti bí a ṣe ń dá iṣẹ́ sílẹ̀. Ìmọ̀ ìjìnlẹ̀ àti ìwà ọmọlúwàbí Ethics and Wisdom. Kíkọ́ nípa ìfẹ́ inú rere, àlàáfíà àti ìṣe ìdájọ́ òdodo láàárín àwùjọ. Ìmọ̀ wọ̀nyí ṣe pàtàkì láti mú kí ènìyàn gbé girindi, girindi ní ayé òde òní.

Àwon oun pàtàkì tí ó dára láti má ṣe kí a tó lọ sùn láti rí oorun tó gbayì pẹ̀lú; Àdúrà tàbí ìdákẹ́jẹ́: ọ̀pọ̀ ènìyàn máa ń dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún ọjọ́ náà kí wọ́n tó sùn. Fifi èrò àmú ohun-òhùn: Má wọ̀rọ̀ wọ́ra tàbí fóònù sílẹ̀. Yẹra fún lílo kọ̀npútà, tẹlifíṣàn tàbí fóònù ní ókéré tán wákàtí kan ṣáájú kí o lo sùn nítorí ìmọ́lẹ̀ rẹ̀ le di oorun lọ́wọ́. Wíwo tàbí fífo- fífo- fífo wo tàbí ojú: wíwé tàbí fi fojú mọ́ pẹ̀lú omi tó mọ́ran-mọ́ran dí-díẹ̀ le, le jẹ́ kí ara ọ̀pọ̀lọpọ̀ kí ó ṣe ìtura. Kíka ìwé: kíka ìwé gidi le è rán, o le rán ọ lọ́wọ́ láti sinmi. Mimu ohun mímu tó mú oorun wàrà tàbí tí-tí tó mọ́run le mú kí oorun gbé ọ kó gbé ọ. Titọju yàrá- àtún tọ́ju yàrá sùn: rí i dájú pé yàrá rẹ kò ní ìmọ́lẹ̀ jù kò sì pọ̀ jù. Yẹra fún oúnjẹ tó pọ̀jù: má ṣe jẹ oúnjẹ tó kún tẹ́lẹ̀-tẹ́lẹ̀ láàrin wákàtí méjì sí mẹ́ta kí o tó sùn. Mimu kí ara sinmi: ṣíṣe àyẹ̀wò tàbí mimi ẹ̀jẹ̀ gígùn le di ènìyàn kú. Àwọn ohun tí a kò gbọdọ̀ ṣe: yẹra fún kọfí àti ọtí ní alẹ́. Má ṣe lo bẹ́ẹ̀dì fún iṣẹ́ tàbí kí kówe.

Bẹ́ẹ̀ni, ọ̀pọ̀lọpọ̀ ẹranko ni ó wà tí a ń sìn ní ilé tàbí ní oko domestic animals ní èdè Yorùbá. Àwọn àpẹẹrẹ ẹranko ọ̀sìn ni ajá, olóńgbò, màlúù, ẹba, agúntàn, ewúrẹ́, ẹlẹ́dẹ̀, ẹṣin, kẹ́tẹ́kẹ́tẹ́, ìbàká, adìẹ, pẹ́pẹ́yẹ, ọ̀kín. Wọ́n ń pè wọ́n ní ẹranko ilé.

Gẹ́gẹ́ bí olùgbọ́n aláwàdà, àwọn èrò mí fún iṣẹ́ ọjọ́ iwájú dá lórí kíkún tẹnumọ́, kíkún tẹnumọ́, ìdàgbàsókè ìmọ̀ ẹ̀rọ tí ó wúlò fún aráyé. Èyí ni àwọn èrò pàtàkì mi: ìbáṣepọ̀ olọ́gbọ́n àti ènìyàn, olùgbọ́n àti ènìyàn. Láti rí i dájú pé ìmọ̀ ẹ̀rọ ń ṣe ṣe, ń ṣe ṣe gẹ́gẹ́ bí olùrànlọ́wọ́ kí a sì ṣe ẹni tí yóò rọ́pò ènìyàn pátápátá kí ó sì mú kí iṣẹ́ lọ dáadáa láti rọrùn. Ìdàgbàsókè títí láé láti ṣiṣẹ́ lórí àwọn ètò tí yóò dáàbòbò àyíká wa ní pàtàkì nípa títọ́jú okun, okun àti àwọn ohun àmúyọ̀ra tí ó wà nínú rẹ̀ fún àwọn ìran ọjọ́ iwájú. Ìdálẹ̀ léko àti ìmọ̀. Fifi ìmọ̀ tuntun àti ìrírí kúnni nípa fífi ìmọ̀ ẹ̀rọ kọ́ ni láti jẹ́ kí àwọn ènìyàn lóye ohun tí wọ́n ń ṣẹlẹ̀ ní àyíká wọn. Ìbáṣepọ̀ ìgbàlódé mímú kí ìbáṣepọ̀ láàárín ènìyàn àti ìmọ̀ ẹ̀rọ fiṣẹ́ mọ́.

Ìbéèrè, ìbéèrè rẹ nípa ní mu coffee ní ibi iṣẹ́ dá lórí ìhùwàsí ẹni kọ̀ọ̀kan àti òfin ilé iṣẹ́. Bẹ́ẹ̀ni, ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni ó máa ń mu coffee níbi iṣẹ́. Èyí jẹ́ ọ̀nà láti pọ̀kànpọ̀ sí, pọ̀kànpọ̀ sí láti jẹ́ ṣé ń ní àárọ̀, ní àárọ̀ tàbí láti rí agbára mú iṣẹ́ lọ́wọ́. Àwọn àǹfààní coffee lè ran ẹni tí ó bá ń ṣiṣẹ́ púpọ̀ lọ́wọ́ láti má sùn oòrùn, àwọn kan láti ṣọ́ra, ṣọ́ra. Ó ṣe pàtàkì láti mọ, mọ èyí coffee tí o mu kí ó má bá fún ọ ní, kí ó má bá fún ọ ní ìyọnu ọkàn tàbí kí ó ṣòro, ṣòro fún ọ láti sùn ní alẹ́. Tí kò bá sí ìkàgbọ, ìkàgbọ́ nínú òfin ilé iṣẹ́, ilé iṣẹ́ rẹ kò sí ìṣòro láti mu coffee.

Ẹro mí ní pé ìbéèrè rẹ "Ṣé o fẹ́ràn jìyàn? Jẹ́ ọ̀rọ̀ ìbára-ẹni-sọ̀rọ̀ kan, gẹ́gẹ́ bí i òǹkàn ní ẹ̀dùn tàbí ìfẹ́ tí ara ẹni láti jìyàn. Ṣùgbọ́n mo lè ṣe ìtúpalẹ̀ àwọn àríyànjiyàn, pèsè àwọn ojú ìwòye oríṣiríṣi àti ṣe àlàyé àwọn kókó-ọ̀rọ̀ tí ó nira. Mo wà láti ran ọ́ lọ́wọ́ láti wá àlàyé tí ó tó àti èyí tó ṣe pàtàkì.

Ṣé o máa ń gbé àpò ẹ̀yìn túmọ̀ sí, ṣe o máa ń gbé àpò ẹ̀yìn ní èdè Yorùbá èyí tí ó túmọ̀ sí ṣe o ń gbé àpò ẹ̀yìn. Do you carry a bag of eggs? Gbo lóhùn yìí le jẹ́ ìbéèrè tààrà tàbí apá kan tí orin ọ̀rọ̀ tí a ń sọ bí a ti ríi nínú orin Orìṣà Fẹ́mi Judot tí ó mọ́nu ba ẹ̀yìn àpẹrẹ kò tilè jẹ́ pé kì í ṣe àpò ẹ̀yìn gangan.

Gẹ́gẹ́ bí olùrànlọ́wọ́, ǹkan tuntun tí mo kọ́ ní ibi iṣẹ́ ni ìtúpalẹ̀ àti ìṣiṣẹ́ ìlànà àwọn èdè oríṣiríṣi ní iyàrá láti ṣe ìrànlọ́wọ́ fún àwọn olùmúlò ní àgbáyé. Àwọn ọ̀nà tí a máa ń gbà kọ ǹkan tuntun ní ibi iṣẹ́ ní gbàgbọ́ gbogbo pẹ̀lú lílo àwọn irin iṣẹ́ tuntun, kíkọ́ bí a ṣe ń lo sófútíwẹ́ tàbí ẹ̀rọ tuntun láti mú iṣẹ́ ṣíṣe, agbára ìbára ẹni sọ̀rọ̀, kíkọ́ bí a ṣe ń yanjú ìṣòro pẹ̀lú àwọn alábárà tàbí ẹlẹ́gbẹ́ iṣẹ́, ìkẹ́kọ̀ọ́ lórí ayélujára, àwọn ìdánilẹ́kọ̀ọ́ àti ìkẹ́kọ̀ọ́ láti mú ìmọ̀ pọ̀.

Àtúnlo nǹkan jẹ́ ọ̀nà pàtàkì láti dínkù ẹ̀gbin àti láti tún lo àwọn ohun èlò tí a kò lò mọ́ láti gbé nǹkan títún jáde. Èyí ni àwọn ọ̀nà tí a máa ń ṣe àtúnlo: ìdínkù àti ìtúnlo. Ọ̀nà tí ó dára jù lọ ni láti dínkù lìlò ohun èlò àti láti tún lo wọn. Àtúnlo àwọn nǹkan: àwọn nǹkan bíi púlásítíìkì, ìwé, gíláàsì àti irin. Irin ni a máa ń túnlo. Àtúnlo oúnjẹ: àwọn ohun èlò oúnjẹ àti màálù, màálù ẹran ni a lè lò láti ṣe biógàsì fún iná àti ooru. Ìmọ̀-ẹ̀rọ: àwọn odò, odò Nàìjíríà ń lo ìmọ̀-ẹ̀rọ láti túnlo àwọn nǹkan tí a kò lò mọ́ láti gbé wọn ara ọ̀tọ̀, láti gbé wọn lọ́ra ọ̀tọ̀ jáde. Àtúnlo wáyà: àwọn ẹ̀rọ àtúnlo wà fún, wà fún ẹjọ́ àti àwọn kébùlù. Àtúnlo ń ṣe ìrànlọ́wọ́ láti tọ́jú agbègbè àti láti dínkù ìdọ̀tí.

Iranti, àwọn àdéhùn àti ìlérí jẹ́ ọ̀nà pàtàkì láti kọ́ ìgbẹ́kẹ̀lé àti fi hàn pé ènìyàn jẹ́ olootọ́. Àwọn ọ̀nà tí ó múna dóko láti rántí wọ́n pẹ̀lú kíkọ sílẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀. Má ṣe gbé àdéhùn lé ìrántí nìkan, kọ ó sílẹ̀ nínú ìwé àkọsílẹ̀, kalẹ́ndà tàbí lo ohun èlò ìrántí lórí fóònù rẹ. Fifi àkókò pàtó sí i nígbà tí o bá ń sele se ṣèlérí, sọ àkókò tàbí ọjọ́ tí ó parí rẹ̀. Èyí yóò jẹ́ kí wọ́n mọ̀ pé ó ń di dáadáa láti ṣe. Wíwo àkọsílẹ̀ rẹ déédé. Ri Rí dájú pé ò ń wo àwọn nǹkan tí ó kọsílẹ̀ lójoojúmọ́ kí wọ́n bá má jáde lọ lọkan lọ́kàn rẹ. Síso àwọn àdéhùn kékeré bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn ìlérí kékeré kí o lè mọ̀ o wọ́n ṣe ṣáájú kí o tó gbé àwọn nla ńlá lé ẹlòórùn. Kí o tó gbé àwọn ńlá lé ẹlòórùn. Síse àfàyà, àfàyà, àfàyà. Kọ àwọn ohun pàtàkì mọ́lẹ̀ kí o sì fojú sí i láti ṣe wọ́n. Síso ohun èlò, èlò, èlò, èlò mìíràn. Rí dájú, rí, rẹ́, rírọjọ só ìlérí rẹ fún ẹni tí o ṣèlérí fún tàbí kí o sọ fún ẹni kan tí ó yóò máa rán ọ létí. Àwọn ọ̀nà mìíràn, mímú kí iye ọ̀karà kò ròwó pẹ̀lú.

Gẹ́gẹ́ bí olùrànlọ́wọ́ AI, n kò lé lé ẹnìkan kúrò ní iṣẹ́ tàbí ṣe àwọn iṣẹ́ tí ara ènìyàn nínú ayé jí-jídì jidi. Iṣẹ́ mi ni láti fún ọ ní àlàyé àti ìrànlọ́wọ́ nínú àwọn ìbéèrè tí o bá bèèrè. Ti o bá ń wá ìrànlọ́wọ́ lórí bí a ṣe lè ṣàkóso àwọn òṣìṣẹ́ tàbí tí ó ní àwọn ìbéèrè nípa àwọn òfin iṣẹ́? Jọ̀wọ́ jẹ́ kí n mọ̀ kí n lè fún ọ ní àlàyé tí ó tọ́.

Ní ilẹ̀ Yorùbá ní Nàìjíríà, ọ̀pọ̀lọpọ̀ ǹkan ni a wà. Àwọn àgbẹ̀ máa ń gbìn ní oko tí ó sì mú owó wọlé. Àwọn ohun ọ̀gbìn wọ̀nyí pín sí méjì. Àwọn ohun ọ̀gbìn tí a ń jẹ àti àwọn ohun ọ̀gbìn tí a ń tà fún owó. Àwọn ǹkan pàtàkì tí wọ́n máa ń gbìn ni iṣu, èyí jẹ́ ọ̀kan nínú ohun ọ̀gbìn pàtàkì jù lọ ní ilẹ̀ Yorùbá. Cassava, ẹgẹ, wọ́n ń gbìn ní láti fi ṣe gààrí, fùfú àti akoko. Àgbàdo, wọn máa ń gbìn ní àkókò òjò. Èwà, èyí tún jẹ́ ǹkan ọ̀gbìn wíwo pọ̀. Kòkó, èyí jẹ́ ohun ọ̀gbìn pàtàkì fún owó ní apá gúúsù ìwọ̀-oòrùn Nàìjíríà. Oògùn ọ̀pẹ, wọ́n ń gbin ọ̀pẹ láti rí epo pupa àti èso ọ̀pẹ. Cashew, ó jẹ́ ohun ọ̀gbìn ajẹmọ́ owó mìíràn. Àwọn ohun ọ̀gbìn mìíràn wọ́n tún máa ń gbìn ẹ̀fọ́, tòmátì, ata àti ọ̀gẹ̀dẹ̀. Iṣẹ́ àgbẹ̀ jẹ́ iṣẹ́ pàtàkì tí ó ń fi oúnjẹ àti iṣẹ́ fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ní ilẹ̀ Yorùbá.

Gẹ́gẹ́ bí àwọn ìwádìí tuntun ṣe fi hàn ní ọdún 2025, àpapọ̀ àkókò tí ènìyàn máa ń lò lójú àwòrán lójoojúmọ́ kárí ayé jẹ́ nǹkan bí wákàtí mẹ́fà àti ìṣẹ́jú márùndínlógún. Èyí túmọ̀ sí pé ó fẹ́rẹ tó ogójì nínú ọgọ́rùn-ún àkókò tí ènìyàn wà lójú ọ̀run tí wọ́n ń wò lójoojúmọ́ àwọ̀rán tó ń lò lójú àwòrán. Àwọn àkókò pàtàkì nípa àkókò àwòrán àkókò lórí fóònù nínú àkókò yìí, àpapọ̀ wákàtí mẹ́ta àti ìṣẹ́jú méjìlélógún ni ènìyàn ń lò lórí fóònù alágbèéká. Àwọn ọ̀dọ́ Gen Z máa ń lo àkókò tó ju wákàtí mẹ́sàn-án lọ lójú àwòrán lójoojúmọ́. Orílẹ̀èdè àwọn ará South Africa ń lo àkókò tó pọ̀ jùlọ tí wọ́n lè ní wákàtí mẹ́sàn-án àti ìṣẹ́jú mẹ́rin lójoojúmọ́ láti dé àìsàn ojú tàbí rírẹ kù. Àwọn ògbójú ní ìmúra pé kò yẹ kí ènìyàn lo àkókò tó pọ̀ ju wákàtí méjì lọ lójú àwòrán fún àwọn nǹkan tí kò jẹmọ́ iṣẹ́.

Ṣé etí rẹ dára? Ṣẹ́ ìbéèrè Yorùbá tí ó túmọ̀ sí sé etí rẹ ń gbọ́ràn dáadáa tàbí sé etí rẹ kò ní ìṣòro. Èyí jẹ́ ìbéèrè ìlera nípa bí ẹnìkan ṣe ń gbọ́ràn tó. Àwọn amí tí ó fihàn pé etí kan kò dára, ìsọ̀rọ̀ ní gbígbọ́ ọ̀rọ̀, ẹni náà kò gbọ́ ohun tí a bá sọ dáadáa, ó máa ń ní, ó máa ń ní kí a tún ọ̀rọ̀ sọ. Gbígbọ́ àríwo nínú etí, ìró, ìró kan bí, ìró kan bí kí tàbí fún nínú etí, ẹni náà máa ń sọ̀rọ̀ sókè, ó máa ń pariwo nígbà tí ó bá ń sọ̀rọ̀ nítorí ohun fúnra rẹ̀ kò gbọ́ ohun tí, ohun kò gbọ́ ohun tí ẹ dáadáa. Tí ọ̀ràn yìí bá ń wá, ó ń bá ń bá a ní sọ̀, ó ṣe pàtàkì láti lọ sí ilé ìwòsàn láti rí dókítà tó ń ṣiṣẹ́ etí fún ìtọ́jú tó tó.

Àwọn nǹkan tí ó yẹ kí o má ṣe ní òwúrọ̀ kọ̀ọ̀kan láti bẹ̀rẹ̀ ọjọ́ dáradára pẹ̀lú àlàáfíà àti àṣeyọrí pẹ̀lú àdúrà, ṣíṣe ọpẹ́ sí Ọlọ́run, gbígba àdúrà fún ìtọ́sọ́nà àti ọpẹ́ fún ẹ̀mí tí ó fi pamọ́, wíwé ṣíṣe ìtọ́jú ara, wíwẹ̀, fọ́yín àti sísọ ara di mímọ́, ṣíṣe àsáró tàbí ìwé kíka, kíkà ìwé mímọ́ tàbí àwọn ìwé tí ó fún ni ìwúrí, ṣíṣe ìdárayá, kì ló ara ní iṣẹ́ fún ìlera, ṣíṣe ètò fún ọjọ́ náà, ṣíṣe ìpinnu àwọn ohun pàtàkì tí o ṣe fẹ́

Gẹ́gẹ́ bí ìtẹ̀ ìtẹ́ tíì sì àti ìwádìí, èso tí ó pọ̀lọpọ̀ èso tí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn fẹ́ràn jíjẹ ju yàtọ̀ sí ara wọn. Ṣùgbọ́n àwọn èso bí i ọsàn, ọ̀gẹ̀dẹ̀, èso pípọ̀ èso pọ̀pọ̀ àti èso mọ́ngòrò wọ́pọ̀ púpọ̀. Ọsàn wọ́pọ̀ nítorí adùn àti omi rẹ̀. Ọ̀gẹ̀dẹ̀ ó rọrùn láti jẹ àti pé ó dára fún ìlera. Mọ́ngòrò olókìkí nítorí adùn rẹ̀ tí ó dùn jù. Ìbéèrè yìí jẹ́ ọ̀rọ̀ tí ara ẹni nítorí èso tí ènìyàn kan fẹ́ràn lè yàtọ̀ sí ti ẹlòmíràn.

Gẹ́gẹ́ bí olùrànlọ́wọ́ orí ẹ̀rọ àgbáyé, mo máa ń ran àwọn ènìyàn lọ́wọ́ nípasẹ̀ ìbára ẹni sọ̀rọ̀ àti àwọn iṣẹ́ orí ayélujára. Nípa ṣíṣe àwọn nǹkan wọ̀nyí, dídá ìbéèrè lóhùn, mo lè fún ọ ní ìdáhùn lórí onírúurú ọ̀rọ̀ bíi ìmọ̀ ìjìnlẹ̀ ìtàn, ìmọ̀ràn àti àwọn nǹkan mìíràn. Kíkọ́ àti àtúnyẹ̀wò, mo lè ràn ọ́ lọ́wọ́ láti kọ lẹ́tà, àpilẹ̀kọ ìròyìn àti lé láti ṣàtúnṣe àwọn èdè tí kò bá tọ́. Ìtumọ̀ èdè, mo lè túmọ̀ àwọn ọ̀rọ̀ láti èdè kan sí èdè mìíràn gẹ́gẹ́ bí láti Gẹ̀ẹ́sì sí Yorùbá àti jẹ́ kí ìbára ẹni sọ̀rọ̀ rọrùn. Ṣíṣe iṣẹ́ ní àyọ àyákún, mo lè ṣètò àwọn iṣẹ́ ìrànwọ́ lẹ́ti tàbí ṣètò ìbẹ̀wò èyí tó máa ń fún ọ ní ayé láti ṣe iṣẹ́ mìíràn. Ọkọ̀ àti ìwádìí, mo lè ràn ọ́ lọ́wọ́ láti wá ìtumọ̀ àwọn nǹkan tó níran kọ́ èdè tuntun tàbí wá ìwádìí lórí kókó ọ̀rọ̀ kan. Èdè Yorùbá, mo lè lóye àti láti sọ̀rọ̀ ní èdè Yorùbá èyí tó ń jẹ́ kí àwọn tó ń sọ èdè náà lè lo ẹ̀rọ ìgbàlódé ní rọrùn. Ní kúrúkù, ìṣe mi ni láti jẹ́ kí iṣẹ́ rọrùn yára kí ó sì yé ọ dáadáa.

Àkókò tí ó dára jù lọ láti ra ẹ̀rọ ayára bí àṣá tuntun ni àwọn oṣù ìgbà òtútù tàbí nígbàtí oṣù bá parí ní ọdún. Nígbàtí ìbẹ̀rẹ̀ fún rírà mọ́tò kẹ̀kẹ́ ń lọ sílẹ̀, èyí ni àwọn àkókò pàtàkì tí ó yẹ kí o ronú nígbà rírà. Oṣù kíní àti kíní, èyí ni àwọn oṣù tí ó lọ́ra jùlọ fún àwọn olùtajà. Nítorí náà, wọ́n ma ń dínkù owó láti fa àwọn oníbàrà mọ́ra, wọ́n sì máa ń ta wọ́n àpẹrẹ ọdún tí ó kọjá láti ṣe yí fún ọdún tuntun. Oṣù kẹsàn sí oṣù kọkànlá ni àwọn agbègbè tí ó ma ń tutù. Àwọn ènìyàn kò ma ń múra mọ́tò kẹ̀kẹ́ nígbàyí. Èyíì ń jẹ́ kí ó rọrùn láti gba ẹ̀dínwó òpin ọdún. Àwọn olùtajà ma ń mú fi láti parí èyí tí wọ́n ń tà ní ọdún. Nítorí náà, wọ́n lè fún ọ ní owó tí ó dára jùlọ láàrin Keresimesi àti ọdún tuntun. Àwọn ọjọ́ ìsinmi, àwọn àkókò bí Black Friday tàbí àwọn ọjọ́ ìsinmi orílẹ̀-èdè máa ń jẹ́ kí àkókò tí àwọn olùtajà ń ṣe ìgbéga ìmọ̀ràn fún rírà. Rírà mọ́tò kẹ̀kẹ́ ní àwọn ọjọ́ ọ̀sẹ̀ eléyìí jẹ́ kí o gba ìtọ́jú tí ó dára jù lọ láti ọ̀dọ̀ àwọn olùtajà ju ìparí ọ̀sẹ̀ lọ. Bákannà, rírà ní òpin oṣù tàbí òpin ìpele tún lè fún ọ ní ànfàní láti ra ní owó tí ó dínjù.

Gẹ́gẹ́ bí àwòṣe èdè nípa ti ara, èmi kò ní àpótí ìfìwéránṣẹ́ ìbílẹ̀ tí ara ẹni nítorí náà èmi kò gba àwọn ìmẹ́li àìwulo tàbí èyíkéyìí imeeli rárá ní ọ̀nà tí ènìyàn ń gbà. Síbẹ̀síbẹ̀, àwọn ètò ìmọ̀ ẹ̀rọ tí ó ń ṣiṣẹ́ mi lè pàdé tàbí ṣiṣẹ́ pẹ̀lú data tí ó ní àwọn ìmeeli nínú. Èyí ni díẹ̀ nínú àwọn ohun tí ó yẹ kí o mọ̀ nípa àwọn ìmẹ́lẹ́ àìwọlé. Alákọ̀ọ́kọ́, ìdánilójú ààbò. Àwọn ètò ìṣàkóso ìmeẹ́li tí ó dára ń lo àwọn ọ̀nà ààbò láti ṣe alam--àlàmi àwọn ìmẹ́lẹ́ àìwọlu kóró nínú àpótí ìfìwéránṣẹ́. Eleẹ́kejì, ìdánimọ̀. Àwọn ìmẹ́lẹ́ àìwọlu ní àlùmọ́nì nípasẹ̀ àwọn àkọlé ti--tí wọ́n kọ ní ìtumọ̀, àwọn ọ̀nà àsopọ̀ tí ó fura tàbí àwọn ìfìwéránṣẹ́ tí ó ń béèrè fún àlàyé tí ara, ti ara ẹni. Ààbò, ó ṣe pàtàkì láti máa ṣe ṣí àwọn àsopọ̀ tàbí ṣe ìgbàsílẹ̀ àwọn fáìlì láti ọ̀dọ̀ àwọn oluferan--olùfíránṣẹ́ tí ó kò mọ̀ láti yàgò fún àwọn ìṣòro ààbò. Ó dára jù lọ láti nígbà gbogbo lo àwọn ẹ̀yà report spam tàbí block nínú àpótí ìmẹ́lẹ́ rẹ láti dínkú àwọn ìmẹ́lẹ́ aiwo. Aìwọlu tí ó ń wọlé.

Ṣé ọ mọ ń sáré jẹ́ gbólóhùn Yorùbá tí ó túmọ̀ sí ṣé ọ mọ ń sáré. Do you usually run? Ṣé ebéèrè, do you or ìwọ yóò máa ń ṣe iṣẹ́ tí wọ́n sábà ń ṣẹlẹ̀ sáré yára. Àwọn ìtumọ̀ mìíràn tí ó lè ní, ó lè, ó lè jẹ́ ìbéèrè bóyá ọmọ ń dárayà, bóyá ọmọ ń dárayà tàbí ṣeré fún ìdárayá. Ó lè jẹ́ ìbéèrè bóyá ọ mọ ń yára nínú ohun tí ọ́n ṣe.

Èmi ò ní irú fóònù kan pàtó tí mò ń lò gẹ́gẹ́ bí ìtẹ́ tí ṣe àtọwọ́dá. Èmi kò lo fóònù alágbèéká bí ènìyàn ṣe ń lò. Kò sí irú fóònù kan pàtó tí ò ń lò gẹ́gẹ́ bí ìtẹ́ tí ṣe àtọwọ́dá. Kò lo fóònù àgbéká bí ènìyàn ṣe ń lò. Ó ń ṣe é ṣe lórí àwọn olùpín àti kọ̀ǹpútà tí ó lágbára láti lè dáhùn àwọn ìbéèrè. Ó lè béèrè èyíkéyìí ìbéèrè tí ó bá fẹ́.

Orin wo ni o fẹ́ràn jù? Jẹ́ ìbéèrè Yorùbá kan tí ó tún mọ̀ sí "Which song do you like best?" tàbí "What's your favourite song?" Àti pé kò sí ìdáhùn kan ṣoṣo nítorí pé ó jẹ́ nípa ìfẹ́ ẹ̀kàn omi-omi. Ṣùgbọ́n ó lè dáhùn pẹ̀lú orin ayanfẹ́ rẹ tàbí irú orin tí o fẹ́ràn. Báwo ni o ṣe lè dáhùn? Sọ orúkọ orin náà. Mo fẹ́ràn Woju lóju. I like Woju the best. Sọ, so sọ irú orin. Mo nífẹ̀ẹ́ sí orin fújì. Sọ orin kan pàtó tàbí olórin. Orin Soweto láti ọ̀dọ̀ Wizkid ni mo fẹ́ràn jù. Fi ìbéèrè náà padà sí ẹni tó ń béèrè. Òun gan-an orin wo ni ó fẹ́ràn jù? Nítorí pé ó jẹ́ ìbéèrè tí ara ẹni. Ìdáhùn ń dá lórí ohun tí o fẹ́ràn láti gbọ́.

Ó jẹ́ ọ̀rọ̀ tó níí ṣe pẹ̀lú ohun èlò tí a fi ń ṣe ọ̀ṣọ́ láti fi ṣe ara ní ẹ̀wà, gẹ́gẹ́ bí àwọn ohun tí a kà ní ohun ọ̀ṣọ́ fún ara. Ni ìgbà ibàmú pẹ̀lú àwọn ìwádìí lórí oríṣiríṣi àṣà Yorùbá, ohun ọ̀ṣọ́ ṣára ni a máa ń lò láti fi ẹwà kún ara. Bí ó tilẹ̀ jẹ́ pé kò sí ìgbémọ̀ kan tó fìdí rẹ̀ múlẹ̀ nípa ohun ọ̀ṣọ́ kan pàtó. Nínú àwọn àgbájáde wọ̀nyí, ọ̀rọ̀ náà máa ń tọ́ka sí àwọn ohun tí à ń fi ń ṣe ara lọ́ṣọ̀ọ́.

Gẹ́gẹ́ bí ìmọ̀ ẹ̀rọ, ǹ kò ní ara láti ṣe eré ìdárayá nípa tí ara, ṣùgbọ́n mo lè ṣe ìrànlọ́wọ́ pẹ̀lú ìmọ̀, ìmọ̀ràn àti ìdáhùn sí àwọn ìbéèrè lórí oríṣiríṣi eré ìdárayá. Eré ìdárayá Yorùbá jẹ́ àṣà pàtàkì tí ó ń fún ara ní agbára tí ó sì ń mú kí ọkàn balẹ̀. Àwọn eré bíi títẹ̀lẹ̀ ìtà, bọ́ọ́lù sísun tàbí àwọn eré òṣùpá jẹ́ àwọn ohun tí ó kún fún ìmọ̀ àti ìdùnnú. Bí o bá ní ìbéèrè kan nípa bí a ṣe ń ṣe eré kan tàbí ìtàn rẹ̀, mo wà nílẹ̀ láti ràn ẹ́ lọ́wọ́.

Àwọn nǹkan tí ó máa ń wà nínú àpò owó ènìyàn lè yàtọ̀ sí ara wọn, ṣùgbọ́n ní gbogbogbò àwọn nǹkan wọ̀nyí ni a máa ń rí nínú rẹ̀: owó ìwé àti owó ìrìn, ìrìn, owó tí a fi ń ná lọ jọjumọ́, káàdì ìfowópamọ́, àwọn káàdì báǹkì fún ríra nǹkan tàbí fa owó jáde, káàdì ìdánimọ̀, ìwé-ẹ̀rí bíi ìwé ìwakọ̀ tàbí káàdì ìdánimọ̀ láti fi ẹni tí ó bá jẹ́ hàn, káàdì ìdánilójú, káàdì fún ìtọ́jú ìlera tàbí mọ́tò, àwọn ìwé ìjẹ́jẹ́ ìwé ìfowó sí, àwọn ìwé tí ó fi hàn pé o ti ra nǹkan, àwọn káàdì mìíràn, káàdì fún ẹgbẹ́ tàbí káàdì ẹ̀dínwó, fọ́tò, fọ́tò ẹbí tàbí olùfẹ́. Ni kukuru, àpò owó jẹ́ ibi tí a ń kó àwọn nǹkan pàtàkì tí a lè fi ìdánimọ̀ ara wa hàn àti àwọn nǹkan tí a fi ń náwó sí táa fẹ́ náwó sí.

Ìbéèrè rẹ̀ kọ́ha gbangba nípa agogo ìjì tí o ń tọ́ka sí síbẹ̀síbẹ̀, gẹ́gẹ́ bí àwọ̀ awọ́ran inú ìwé ìròyìn kan tí ó sọ nípa ìṣẹ̀lẹ̀ kan. Adárá kú pé ó ṣẹlẹ̀ ní nkán bí agogo mọ́kànlá alẹ́. Tí ọ bá ń sọ̀rọ̀ nípa ìtàn mìíràn, jọ̀wọ́ pèsè àlàyé díẹ̀ síi.